Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo lọ sí ilé ìkàwé ní ìgbà tí ó pẹ́ rárá. Mo máa ń lọ sí ilé ìkàwé ní láti lọ kàwé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì lọ sí ilé ìkàwé ní ọ̀sẹ̀ bi méjì sẹ́yìn láti lọ kàwé. Mo máa ń gbádùn kíkàwé nílé ìkàwé gan, nítorí ó máa ń fún mi ní àǹfààní láti mọ àwọn nǹkan tí mi ò mọ̀ tẹ́lẹ̀.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ọ̀gá mi máa ń sọ fún mi pé kí n ṣe ìgbéjáde tí màá ṣì ṣe, nítorí pé mo fẹ́ràn láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Ìgbéjáde ló máa ń fi àwọn iṣẹ́ ta bá ti ṣe hàn dáadáa.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju òun ní ọsàn, lóòtó ọsàn ó common, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó j'èso tí mo fẹ́ràn gan láti máa jẹ. Tí mi ò bá jẹ ọsàn, gbogbo èso tó kú náà ni mo máa ń jẹ, kò seleyii tí mi ò kí ń jẹ ń bẹ̀, àti ọsàn àti máńgò àti oríṣiríṣi àwọn èso àgbálùmọ́, òun ni mo máa ń jẹ. Ṣùgbọ́n ọsàn ni mo fẹ́ràn jù.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà ilẹ̀ Yorùbá la máa ń ṣe dáadáa. Àwọn aṣọ táa máa ń wọ, ó jẹ́ aṣọ Yorùbá. Àwọn oúnjẹ táa ń jẹ náà tún jẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá tó dára bí Àmàlà bí ká jẹ ọbẹ̀ òsíkí àti àwọn ọbẹ̀ ẹgúsí tó jẹ́ oúnjẹ ilẹ̀ Yorùbá. Àwọn àṣà Yorùbá la máa ń ṣe jù.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Bí mo ṣe máa ń gba ìyìn ni pé tí mo bá ti ṣe nǹkan tó dára wọ́n má a yìn mí dáadáa àbí tọ́yẹ́ àwọn nǹkan mìíràn tí wọ́n ti e ràn mí láti ṣe tí mo rí wípé nǹkan yi ó yẹ kí ẹni kan ṣe tí mo bá mu tí mo bá ṣe wọ́n á fún mi lórí yìn lórí rẹ̀ dáadáa.